Tàbí ẹni tí a gbà ṣíṣẹ́ ni ó máa ń tún àgbàlá ṣe. Ojoojúmọ́ ni ó lẹ́tọ̀ọ́ láti máa fọ. Ìdí pàtàkì tí a fi ń fọ ni láti dẹ́kun àjàkálẹ̀ àrùn.